Àwọn nǹkan tí mo mọ̀ ń tún ṣe kò, kò ṣe bẹ́ẹ̀, kò ṣe bẹ́ẹ̀ pọ̀. A mo lè tú bíi tí aṣọ bá ti fàyà, mo lè tún ṣe kí n láti má, láti fi òwú àti abẹ́rẹ́ ràn. È mo máa polish bàtà mi. Ẹ mo dẹ̀ lè mo dẹ̀ lè tùú àwọn electronics kéékèèké kéèké ṣe bí i fan tí ò bá yí mọ́, mo máa ń tún ṣe.

À, ilé mi ni mo ti ń sinmi o. Àmọ́ ìgbà mí ì náà mo tún, mo tún ń jáde lọ sí garden tí màá lọ jẹja, tí màá mọtín díẹ̀. Ehn, tí mo bá ti rí iṣẹ́ tó rẹ̀ mí tí owó dẹ̀ wọlé dáadáa tí mo fẹ́ ṣe fàájì díẹ̀. Maa jáde lo si garden maa lo sinmi maa je ìgbádùn, ìgbà ma lo hotel ma lo we ma lo swim.

Tí mo bá fẹ́ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikan, máa lọ bá'ni, màá bá a tí màá ṣàlàyé nǹkan tí mo fẹ́. Tó bá ti ní kó yá mi, or kó fún mi, or kó fi ṣe ìrànlọ́wọ́ fún mi. Wọn ò dẹ̀ kí n disappoint mi, wọ́n máa ń fún mi tí wọ́n bá ti ní torí wọ́n mọnirú èèyàn tí mo jẹ́, èmi náà èèyàn pàtàkì ni tọ́ jẹ́ pé mò ń fún yàn, mò ń fún àwọn náà ní ìrànlọ́wọ́.

Ìpinnu tó bá tí nira tí mo mọ̀ pé mo fẹ́ ṣe, màá try e, màá tiraka kí n make sure pé mo ṣe kínní yàn, mo meet up. Mo máa tiraka, mo máa tiraka kí n make sure pé mo meet up pẹ̀lú ìpinnu yẹn. Torí kò dáa kìí ṣe ìpinnu kìí máa wa fii kún, kò dáa.